Ìbéèrè báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé wọn ò wò ó bí gbogbo wa ṣe pọ̀ sí. Bí a bá ṣe pọ̀ sí, ní ò jẹ́ bí mo ń ṣe pín owó láàrin wa. Tí a bá ní bí ẹgbẹ̀rún mẹ́wàá, tí a bá jẹ́ àwa mẹ́wàá, yóò jẹ́ wípé eniko kan yóò gba ẹgbẹ̀rún kan kan. Nítorí ídieyi, ní dọ́gba ni mo máa ń ṣe pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Ibeere wípé ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera, nítorí wípé oun tí èèyàn bá jẹ tí ò bá ní oun tó lè ṣe ara lóore, ó túmọ̀ sí wípé ara ònitọ́ún, òun ní láti jẹ́ wípé kò ní dáa tó bá yá, o n tọ̀un náà ó lè máa rí dáadáa, ó lè máa wò balùbalù, ǹkan èyò ara rẹ̀ ó lè máa ṣiṣẹ́ dáadáa mọ. Nítorí ìdí èyí, mo máa ń jẹ oun oúnjẹ tó lérò fún ìlera.

Ìbéèrè wípé, irú ẹ̀bùn wo ni o fẹ́ràn láti fún àwọn ènìyàn? Ìdáhùn mi sì ìbéèrè yìí ni wípé, bi mo ba fẹ́ fún àwọn ènìyàn ní ẹ̀bùn, n ó wo irú nkàn tí ẹni náà tó fẹ́ràn àbí ohun tí ènìyàn fẹ́ tí ó nílò ní àkókò ìgbà náà. Kí a wò ó, tí ọ̀rẹ́ mi bá ń ṣe àyájó ọjọ́ ìbí rẹ̀, irú ẹ̀bùn tí onítọ̀hún tàbí ọ̀rẹ́ mi tí ó bá fẹ́, òun ni yóò wù mí láti ra fún un àbí láti fún un láti ọkàn mi.

Ìbéèrè wípé ṣe o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn kọ lẹ́tà, àgàgà nígbà tí ó ò tíì ṣe ọ̀rọ̀ fóònù. Nígbà náà tí mo sì wà níbí ọmọ dún márùndínlógún, àwọn àgbàlagbà ni mo máa ń bá ṣe iṣẹ́ yìí nígbà tó pọ̀jù. Nítorí díè, mo bá àwọn ènìyàn kọ lẹ́tà.

Ìbéèrè wípé ṣe o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, ìdáhùn mi ni wípé mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Láti dìde bí i ọmọ ọdún mẹ́wàá, òun ni mo ti fẹ́ràn láti lọ máa fi owó gun kẹ̀kẹ́ ní àwọn ààyè tí wọ́n ti máa ń gun kẹ̀kẹ́. Láti ìgbà náà ni mo ti fẹ́ràn kẹ̀kẹ́. Nígbà tí mo di ọmọ ogún ọdún, mo ra kẹ̀kẹ́ fún ara mi, mo sì máa ń gun. Nítorí ìdí èyí, mo mọ bí wọ́n ti ń gun kẹ̀kẹ́

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé mo máa ń wọ ìbọ̀wọ́. Ìgbà tí mo sì máa ń wọ ìbọ̀wọ́, ó jẹ́ ìgbà tí mo bá fẹ́ ṣe nǹkan tó jẹ́ wípé ọwọ́ mi ò gbọdọ̀ kan. Ka wò bí a péjú wèé, mo máa ń bá àwọn èèyàn ṣe irun wọn, mo sì máa ń lo ọṣẹ tí wọ́n máa fi ń ṣe irun. Ọṣẹ yìí ó máa ń jẹ ọwọ́ tí kò bá sí ìbọ̀wọ̀ lọ́wọ́. Nítorí ìdí èyí, nígbà mìíràn tó bá jẹ́ wípé mo bá fẹ́ ṣe oúnjẹ ní inú ilé mi, mo máa ń wọ ìbọ̀wọ́. Nítorí wípé kí pọ́ọ̀tì ìdáná mi kó má lè jó mi lọ́wọ́. Mo máa ń wọ ìbọ̀wọ́ dáadáa.

Ibeere wipe ṣe oti lo s'ode ri? Bee ni, dahun mi si ibeere yii ni pe mo ti lo si ode ri. Ode to po lopolopo ni mo ti lo ri. Mo lo ode iyawo, mo lo ode ikomo, mo lo si ode ayajo ololufẹ, mo lo si ode ibani ṣe ojo ibi, mo lo si awọn ode to po lopolopo, ko si ode ti mo ki n lo.

Ìbéèrè wípé ṣe o fẹ́ràn ririn àtẹ̀gùn. Bẹ́ẹ̀ni, ìdáhùn mi ni wípé, kó ṣe wípé mo fi bẹ́ẹ̀ fẹ́ràn irin àtẹ̀gùn, mo kàn fẹ́ràn láti lò ó láti fi gun òkè tí ó bá ga jù mí lọ àbí láti fi ré nǹkan tó bá wà lókè tí ọwọ́ mi ò lè tó gẹ́gẹ́ bí i orí àjà àbí ààyè tó ga níbi ààyè ìtajà mi.

Ìbéèrè wípé nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ìdáhùn mi sì Ìbéèrè yìí ni wípé, níì, mi ò kí ń sábà kẹ́yìn lọ sójà, àfi tó bá jẹ́ wípé bóyá mo gbàgbé ǹkan tí inú, aí, inú sọ́ọ̀bù mi tí ẹ wípé ǹkan náà sì wúlò fún mi àbí mo pada ló, mo gbọdọ̀ pọ́ lọ mú. Nígbà náà ni mò ń sọ pé mo kẹ́yìn lọ sí ọjà.

Dáhùn pé ṣe o ní ètò láti fi isẹ́ rẹ̀ lọ sí ìlú mìíràn? Rárá, mi ò ní ètò láti ṣẹ kí n mọ́ fẹ́ gbé isẹ́ mi lọ sí ìlú mìíràn lọ́wọ́ tí mo wà yìí, nítorí pé isẹ́ mi ó ń ṣe dáradára níbi tí mo wà lọ́wọ́ lọ́wọ́, ó sì ń fún mi ní ìfọkànbàlẹ̀. Gbé ẹ lọ sí ìlú mi, n ò mọ ohun tí wọn ó bá padè níbi re.

Ìbéèrè wípé nígbà wo ni o kẹ́yìn lọ́wọ́ ẹ̀yin, ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé mi ò kí ń sábà kẹ́yìn lọ́wọ́ ẹ̀yin nítorí wípé mo jẹ́ ẹ̀yàn tí ó fẹ́ràn láti tètè máa dé ibi ǹkan àti láti tètè máa ṣe ohun kan. Nígbà tí mo ti wà ní kékeré ni wọ́n ti fi irú ìwà yìí ni wọ́n fi kọ̀ mi.

Ìbéèrè wípé ṣe o máa ń gbé àpò ẹ̀yìn? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé bẹ́ẹ̀ ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Nígbà tí mo fi wà ní kékeré, a ní àwọn ìyá àgbàlagbà tí ó ń ṣiṣẹ́ ẹ̀yìn. A sì máa ń ràn wọ́n lọ́wọ́ láti gbé àwọn àpò yìí lọ sí ibi tí wọ́n bá fẹ́ gbé lọ. A ó gbe sí ẹ̀yìn, a ó máa kẹ́jẹ̀ẹ́kẹ̀jẹ̀ títí tí a fi dé ibi tí à ń gbé lọ.

Ibeere wípé àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Ìdáhun mi sì ibeèrè ni wípé àjọ̀dún tí mo fẹ́ràn jù, òun náà ni àjọ̀dún àwọn Mùsùlùmí tí a mọ̀ sí àjọ̀dún iléyá. Àjọ̀dún yìí máa ń kó gbogbo àwọn èèyàn papọ̀, àwọn ènìyàn tí wọ́n wà ní àjójì, tí wọ́n wà ní ìdálẹ̀ àti àwọn tí wọ́n wà nítòsí yóò kó wa papọ̀. A ló kó wa sílé, a á pa ẹran, a á jẹ ẹran, a á jẹ oúnjẹ tó dáa, a á bá ara wa sọ̀rọ̀, a ó sì fi ojú yí ara wa ní àwa tí a ti ríra wa pẹ́lú.

Ìbéèrè wípé ṣe o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Ó fẹ́ má ní èèyàn papà tó tí ò ní nọ́mbà orílẹ̀, nítorí pé nọ́mbà orílẹ̀ tí a ń sọ rẹ̀ yìí ó wúlò lọ́pọ̀lọpọ̀, ó wúlò fún ọmọdé, ó wúlò fún àgbàlagbà. Tí ènìyàn bá ní lọ́wọ́, yóò lè tètè jẹ́ wípé ènìyàn lè tètè pé ibi tí èèyàn bá fẹ́ lọ kò sì ní fún èèyàn ní ìdámọ̀ rárá bó ti wo kó lé mọ́

Béèrè wípé sé o má ń ṣe iṣẹ́ ju wákàtí lọ? Ìdáhùn mi sì béèrè, ìní wípé bẹ́ẹ̀ ni, mo ma ń ṣe iṣẹ́ ju wákàtí lọ, àgàgà ní ìgbà tó bá jẹ́ wípé iṣẹ́ tó pọ̀ nímbe ní ọwọ́ mi abí tó wà ní ọrùn mi. Ni ìgbà náà, aye yóò wà fún mi láti sọ wípé wo ò ṣiṣẹ́ ju dédé wákàtí tó yẹ kí n ṣe lọ.

Ìbéèrè wípé ṣe o mọ̀ bí a ti ń ka àwòrán ilé? Ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Ohun tí èèyàn yóò ṣe ni wípé èèyàn yóò dúró níwájú àwọn àwòrán tí èèyàn fẹ́ ka. Èèyàn yóò máa fojú wò lọ́kànkan. Tí ó bá jẹ́ wípé ọwọ́ ló bá rọrùn láti fi lé náà fi ṣe atọ́kàn àwọn kínní yìí, èèyàn yóò máa na sí wọn lọ́kànkan. Èèyàn yóò máa ka, èèyàn sì máa dèédèè ẹyẹ àwòrán tó wà níbi díẹ̀

Ìbéèrè wípé báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Bí mo ṣe jẹ́, irú èèyàn tí mo jẹ́ ni wípé mo máa ń bá àwọn èèyàn ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá sì ń bá àwọn èèyàn ṣe, hun ò wo rú àwọn ènìyàn tí mo ń bá ṣepọ̀, hun ò wo rú ìwà tí wọ́n ní lọ́wọ́. Tí ó bá tèmi mu, wọn ò sì máa bá àníyàn lọ. Tí kò bá tèmi mu, un ò yẹra.

Ìbéèrè wípé ṣe o fẹ́ràn wíwo àwon iràwọ̀? Béèni, mo fẹ́ràn wíwo iràwọ̀ tó bá wọ̀ ní ojú òfurufú. Wíwo ó mọ̀ n fún mi ní ìdunù, ó mọ̀ n fi ọkàn mí bá lẹ, ó sì má n jẹ́ kí ara mi o silẹ̀. Nígbà míràn tó bá di ọwọ́ alẹ́, oun ni mo má n jókòó lọ wò nígbàtí mo bá wà ní ìta nítorí wípé mo fẹ́ràn wíwo ọ́ lọ́pọ̀lọpọ̀. Nígbàtí ìyá mi ṣọ̀ niyen.

Ìbẹ̀rẹ̀ wípé ṣe o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun. Ṣé wọn o so pé n ò ní ìwà tó dára ní ìgbà tí mo bá ń jẹun. Ìwà tó dára tí èèyàn bá ń jẹun, òhun ni wípé kí èèyàn ó dákẹ́, kí èèyàn ó má sọ̀rọ̀ títí tí èèyàn ó fi jẹun tán. Tí bá jẹ́ wípé èèyàn ṣe gbogbo ohun tí èèyàn ń ṣe, òun jẹ́ ó lọ ní ìrọwọ́rọsẹ̀. Èmi ò ní kó ìjàmbá kankan nígbà náà.

Ó wí pé ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn torí kí ni? Àkórí wípé kí ẹ̀yàn máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, kí ó máa farabalẹ̀, kí ó máa lọ, kí ó máa bọ̀ àbí kí ohùn wọn máa gbọn. Èyí tí ó dá ni wípé kí ẹ̀yàn ní ìrora, kí àwọn ènìyàn lè gbọ́ gbogbo ohun tí ẹ̀yàn bá ń sọ.